Nígbà tí mo bá wà nínú ìlà, ohun àkọ́kọ́ tí mo máa ń ṣe ni láti wo àwọn ènìyàn tí wà, àwọn ènìyàn tí wà ní ààyè mi, tí ó wà ní ààyè mi. Mo máa ń wo ojú wọn, mo máa ń wo bí wọ́n ṣe ń rìn, bí wọ́n ṣe ń sọ̀rọ̀ àti bí wọ́n ṣe ń ṣe. Mo rántí ọjọ́ kan mo wà nínú ìlà ní ilé ìwòsàn ńlá kan náà gùn púpọ̀. Ó gùn tó pé, ó gùn tó pé mo dúró fún wákàtí méjì. Ni ìbẹ̀rẹ̀, mo bínú. Mo rò pé kí ló dé tí nǹkan kò le yára. Mo wo ago ọwọ mi lemeeji mẹ́ta ṣùgbọ́n lẹ́yìn na mo pinu láti yi padà. Mo bẹ̀rẹ̀ síí wo àwọn ènìyàn tí ó wà ní ààyè mi. Mo rí ọ̀gbẹ́ni àgbàlagbà kan tí ó wà níwájú mi. Ó wọ aṣọ funfun ó sì mú ìwé ìròyìn lọ́wọ́. Ó ń kà á pẹ̀lú ìtẹ́lọ́rùn. Ojú rẹ̀ dùn ó sì ń rẹ́rìn díẹ̀díẹ̀. Mo rò nínú ọkàn mi pé bóyá ó ti kọ́, kọ́ ẹ̀kọ́ láti ní ṣuru. Lẹ́yìn náà, mo rí ọmọdé kan tí ó wà pẹ̀lú ìyá rẹ̀. Ọmọ náà ń sunkún ó sì fẹ́ lọ ọ̀dọ̀ ìyá rẹ̀. Ìyá rẹ̀ náà sì ń sọ fún un pé "Dúró díẹ̀ ọmọ mi." A o parí. Mo rí pé ìyá náà ti rẹ̀, ṣùgbọ́n òun ń gbìyànjú láti jẹ́ aláìlágbára fún ọmọ rẹ̀. Nígbà tí mò ń wo àwọn ènìyàn wọ̀nyẹn, mo bẹ̀rẹ̀ síí ronú nípa ara mi. Mo rò pé "Túndé, kí ló dé tí o fi ń bínú? Ìlà yìí kì í ṣe fún ọ nìkan. Gbogbo wa ló wà níbí." Nítorí náà mo bẹ̀rẹ̀ síí lo àkókò mi ní ọ̀nà mìíràn. Nígbà mìíràn, mo máa ń lo fóònù mi, mo máa ń ka ìwé tàbí mo máa ń wo àwòrán àwọn ọmọ mi. Nígbà tí mo bá wo àwòrán wọn, ojú mi máa ń dùn. Mo máa ń rántí bí wọ́n ṣe ń rìn, bí wọ́n ṣe ń sọ̀rọ̀ àti bí wọ́n ṣe ń ṣeré. Èyí máa ń mú kí àkókò náà kú, kúrú fún mi. Ṣùgbọ́n òun ti mo fẹ́ràn jù ni láti maa ronu. Nínú ìlà, ọpọlọ mi máa ń ṣiṣẹ́ dáadáa. Mo máa ń ronú nípa àwọn nǹkan tí mo ṣe ní ọjọ́ yen. Mo máa ń ronú nípa ohun tí mo fẹ́ ní ọ̀la. Mo máa ń ṣe àtúnṣe àwọn èrò nínú ọkàn mi. Mo rántí ọjọ́ kan mìíràn, mo wà nínú ìlà ní ilé iṣẹ́ kan. Ọkùnrin kan wà ní ẹ̀gbẹ́ mi. Ó bẹ̀rẹ̀ síí sọ̀rọ̀ pẹ̀lú mi. Ó sọ fún mi pé ó ti dúró nínú ìlà fún wákàtí mẹ́rin. Mo ní báwo ni o lè dúró fún ìgbà tó pọ̀ tó bẹ́ẹ̀? Ó rẹ́rìn ó sì sọ fún mi pé "Mo ti kọ́ ẹ̀kọ́ pé ìlà kì í ṣe ìdíkún àkókò ṣùgbọ́n ó jẹ́ àkókò fún ìronù."

Bẹ́ẹ̀ni, mo mọ̀. Èmi ni Scorpio àkàràhun. Ṣùgbọ́n láti sọ títọ́ fún ẹ, ìbéèrè yìí máa ń fa ìjà nínú ọkàn mi. Ó máa ń fa ìjà láàárín ohun tí mo kọ́ ní ilé ẹ̀kọ́ àti ohun tí mo mọ̀ ní, tí mo kọ́ ní ilé wa. Ni ọjọ́ ìwé àti nínú àwọn ọ̀rẹ́ mi, a máa ń sọ̀rọ̀ púpọ̀ nípa àwọn ìràwọ̀ yí. A máa ń ka àwọn ìwé àkọsílẹ̀ wọn, a sì máa ń sọ pé nítorí pé mo jẹ́ Scorpio ni mo ṣe ń ṣe bẹ́ẹ̀ tàbí nítorí pé o jẹ́ Leo ni o fi ń bínú. Ó dára, ó sì máa ń fún wa ní ìmọ̀lára pé a mọ ara wa. Ó jẹ́ ọ̀nà tí àwọn ènìyàn òde òní fi ń gbìyànjú láti mọ ẹni tí wọ́n jẹ́. Ṣùgbọ́n ní ilẹ̀ wa, ìtàn yìí yàtọ̀ pátápátá. Mo rántí ọjọ́ kan, mo jókòó sínú yàrá ìyá ńlá mi tí à ń pè ní ọmọ ọba. Mo ń ka àkọsílẹ̀ ìràwọ̀ mi lórí fóònù mi. Ó sọ pé Scorpio máa ń ní ìṣòro pẹ̀lú ìgbẹ́kẹ̀lé, trust àti pé a máa ń nífẹ̀ẹ́ sí àwọn ohun àṣírí, mysteries. Ìyá ńlá mi wò mí, ó sì rẹ́rìn-ín díẹ̀. Kò rẹ́rìn láti fi ye mi ṣùgbọ́n ó rẹ́rìn láti fi àánú hàn. Ó sọ fún mi pé "Tunde, àwọn ènìyàn yìí ti wo ojú ọ̀un. Wọ́n sì wo àwọn ìràwọ̀. Wọ́n sì pinnu pé àwọn ìràwọ̀ yẹn ló ń ṣàkóso ẹ̀mí ènìyàn. Ṣùgbọ́n ní ilẹ̀ wa, a kò gbà bẹ́ẹ̀." Ó tẹ̀síwájú, ó sì sọ pé "kò sí ìràwọ̀ tí ó lè ṣàkóso ọmọ ènìyàn. Ọlọ́run àti orí rẹ ni ó ń tọ̀ ọ́." Ni akoko yen mo bere si nronu jinle nípa oun ti o nso. Nínú ẹ̀sìn àti àṣà wa, a gbàgbọ́ pé kí a tó wá sí ayé, a yan orí wa. Orí ni olùṣọ́nà wa, orí ni àmì ìdánimọ̀ wa. Ọlọ́run fún wa ní ọgbọ́n láti yan ohun tí ó dára fún wa. Ṣùgbọ́n àwọn àkọsílẹ̀ ìràwọ̀ yìí máa ń sọ fún o pé ohun tí o n ṣe tàbí ohun tí yóò yẹ́lẹ̀ fún o ti pinnu tẹ́lẹ̀ nítorí ọjọ́ tí ó bi. Èyí ló ń fa ìjà nínú ọkàn mi nígbà mìíràn. Mo máa ń ka àwọn ohun tí wọ́n kọ́ nípa àmì ìràwọ̀ mi, mo sì máa ń rí i pé ó bá ohun tí mò ń rí ara mi mu. Mo máa ń sọ fún ara mi pé "bẹ́ẹ̀ni, mo jẹ́ oní ọ̀rọ̀, mo si fẹ́ràn asiri, ṣùgbọ́n lesekese ohun ohun eyan larin nma ndun leti mi, se ìràwọ̀ ni ose e be tàbí èyí ni abuda ti ọlọ́run fún e? Mo ti ríi pe àwọn eyan púpọ̀ nlo àwọn àmì ìràwọ̀ yi láti yera fu ojúṣe. Wọ́n máa ń sọ pé èmi kì í lè ṣe bẹ́ẹ̀ nítorí pé mo jẹ́ Scorpio tàbí kò lè ṣiṣẹ́ nítorí àwọn ìràwọ̀, àwọn ìràwọ̀ kò bá ara wọn mu. Ṣùgbọ́n ní àṣà wa, a gbàgbọ́ pé orí, orí lè, orí rẹ lè yí ipò rẹ padà. A gbàgbọ́ pé bí o bá ṣe ṣe àbójútó orí rẹ, kò sí ohun tí ó lè dúró lọ́nà rẹ̀. Ire o.